Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ dáradára. Nígbà kúgbà tí mo bá fẹ́ lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ náà, mo máa wà ní ibi tí kò tí sí ariwo tí mo ti máa gbádùn láti lo ẹ̀rọ náà. Ìgbà náà ni mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Mi ò kì í lò ó bọ́ya mo bá ń lọ lọ́ju náà. Ìgbà tí mo bá wà nínú ilé tí mi ò rí ariwo tí kò sí ariwo kankan níbi tí mo bá wà, ìgbà náà ni mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́.